Èyí ni abala ọ̀rọ̀ kẹwàá nínú lẹ́sẹẹsẹ yìí tí ó jinlẹ̀ tó sì tún lárinrin. Kókó ọ̀rọ̀ yìí dá lórí ohun tí ń wà tí ń fún wa ní ìdùnnú gidi àti ìtẹ́lọ́rùn ọkàn. Kí ni ìdùnnú rẹ gan gan? What is your pleasure? Tí ẹni kan bá bí ọ pé kí ni ó ń fún ọ ní ìdùnnú, ọ̀pọ̀lọpọ̀ wa ni yóò kọ́kọ́ ronú nípa owó, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńlá tàbí ilé gidi. Òtítọ́ ni pé nǹkan wọ̀nyí dára ṣùgbọ́n bí a bá sọ tọkàntọkàn, ìdùnnú gidi máa ń wà nínú àwọn nǹkan kéékèèké tí a lè f'ówó rà. Gẹ́gẹ́ bí àwọn ìdùnnú kéékèèké small joys. Nígbà mìíràn, ìdùnnú ńlá máa ń wà nínú nǹkan tí ó kéré jùlọ. Oúnjẹ gbígbóná bí i iyán tí ó rọ̀ tàbí àmàlà tí ó gbóná pẹ̀lú ọbẹ̀ ewúro ní alẹ́ ọjọ́ Jímọ̀h lẹ́yìn iṣẹ́ takuntakun. Orin tó dùn nígbà tí o bá ń gbọ́ orin aládùn tí ó ń mú kí ọ ráǹtì igbà ewé rẹ tàbí tí ó ń fún ọ ní ìrètí. Orun ìtura lẹ́yìn tí o bá ti ṣiṣẹ́ láti òwúrọ̀ kí o dùbúlẹ̀ lórí ibùsùn rẹ nínú yàrá tí ó tutù kí o sì sún orun gidi. Ìdùnnú nínú ìfẹ́ àti ìṣọ̀kan. Yorùbá bọ̀ wọ́n ní "Ènìyàn laṣọ mi." Ìtẹ́lọ́rùn ọkàn púpọ̀ wà nínú ríri ààrín lójú ọmọ rẹ tàbí òbí rẹ. Lílo àkókò pẹ̀lú àwọn ọ̀rẹ́ gidi, àwọn tí ó lè bá sọ̀rọ̀ láì tijú tí ẹ sì lè jọ rerìn títí tí omi yóò fi jáde ní ojú yin. Ríran ni lọ́wọ́, ìdùnnú kan wà tí ó ń wà nígbà tí o bá ran ẹni kan lọ́wọ́ tí kò lè san á padà fún ọ. Ìtura tí ó ń fún ọkàn rẹ ju owó lọ. Ìdùnnú nínú iṣẹ́, ìdùnnú nínú iṣẹ́ àti àṣeyọrí. Pleasure kì ń ṣe nípa ìsinmi nìkan, ó tún wà nínú lílo ọpọlọ rẹ. Ìparí iṣẹ́ takuntakun nígbà tí o bá ṣiṣẹ́ lórí project kan fún ìgbà pípẹ́ tí o sì parí rẹ̀ ní àṣeyọrí. Kíkọ́ nǹkan tuntun bí o ṣe ń kọ́ èdè Yorùbá báyìí. Bí o bá ti mọ nǹkan tuntun kan, inú rẹ á máa dùn pé "àh, mo ti mọ ọ̀kan nínú rẹ̀."